Ẹ kàárọ̀ nípa ìbéèrè yẹn ni pé báwo ni mo máa ń ṣe ẹrọ mi. Bí mo máa ń ṣe irun mi, tí bá ti kó kọ́ wẹ̀ ní àárọ̀, tí bá ti wẹ̀ tán tí bá ti bá wọ aṣọ, màá bá fi ìpàrà sórí irun mi. Màá wá comb e tí bá ti comb e, mà wá ma lọ ibi iṣẹ́. Ìgbà míì tí bá ti ráyè, mo máa lọ sí ọ̀dọ̀ àtọriṣe, mo máa lọ gé irun mi. Tí bá ti gé irun mi tán, mo máa wá, mo like kí màá gé e low cur. Tí bá ti gé irun mi tán, mo máa wá, mo máa fi dye. Tí bá ti fi dye sí, o máa jẹ́ kí irun mi máa fine dáadáa. Mo máa jẹ́ kí i kí i máa dára gágà nù.

Ẹ káàáro, ẹni pé, ṣé mo ní àgbàlá ojú? Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá ojú. Àmọ́ tí ojú bá ń rọ̀, mo máa lọ sile Mo máa lọ dúró níbẹ̀. Ìgbà mi tí ojú ti gbó mí, mo máa láì kí máa dúró sí ìyàrá, mo máa su síbẹ̀. Mi ò kí ń láì kí kí máa lọ sí àgbàlá ojo. Mo láì kí máa su sí inú ìyàrá mi tí ojo bá ń rọ̀ àbí kí máa kọ ǹkan sórí ìwé mi àbí kí máa type ǹkan lórí kọ̀m̀pútà mi àbí àbí kí máa wo fíìmù. Mo láì kí máa wo fíìmù tí ojú bá ń rọ̀ ní ìyàrá mi.

Ẹ̀kaarọ̀ o mi kí yín nípa ìbéèrè yìí, mo máa ń fọ ẹ̀yìn mi dáadáa tí n bá wẹ̀ torí ó ṣe pàtàkì kí a fọ gbogbo ara wa. Ó ṣe pàtàkì mo máa ń fọ ẹyìn mi dáadáa. Nígbà kú gbà ni mo máa ń fọ ẹyìn mi. Ìgbà mí ọwọ́ mi ò kí ń fi bẹ́ẹ̀ debẹ̀. Mo máa ń mu nkànkàn gúgùn. Kànkàn gúgùn ni mo máa ń fi wẹ ẹ̀yìn mi torí ọwọ́ mi ò kí ń fi bẹ́ẹ̀ dìbẹ̀. Ó ṣe pàtàkì kí a fọ gbogbo ara wa, kí ara wa máa mọ́ dáadáa torí ó ṣe pàtàkì.

Ẹ̀karọ̀ mo kíyin nípa ìbéèrè yẹn ni pé, nígbà wo ni, ni mo kẹ́yin lọ sí ilé ìkàwé. Mo like ìbéèrè yìí dáadáa torí mo ṣẹ ni tó mọ̀wé. Mo ṣẹ ni tó like ìwé dáadáa dàda àti kékeré ni mo ti like ìwé. Èmi àti ọ̀rẹ́ mi, ó ti, kò tí pẹ́ tí mo lọ sí ilé ìkàwé. Mo rántí ìgbà tí mo lọ síbẹ̀. Mo lọ ka ìwé fún, mo lọ ka ìwé physics mi. Mo like máa ka ìwé dáadáa. Mo ti, mo ti ń ka ìwé, mo ti ní Bible mi àmọ́ ilé, àti ilé ni mo máa ń ka Bible mi. Àmọ́ tí bá fẹ́ ka àwọn ìwé school, mo máa ń lọ sí ilé ìkàwé. Ìgbà mí, èmi àti ọ̀rẹ́ mi la máa ń lọ, ìgbà mí mi nìkan ni mo máa ń lọ. Mo like ìwé dáadáa. Mo ṣẹ ni tó mọ̀wé torí mo va, mo va, mo máa ń lọ sí ilé ìkàwé.

Ẹ̀karọ̀ o, mo kí yín nípa ìbéèrè, mo máa ní pé bẹ́ẹ̀ni. Mo nífẹ̀ẹ́ oúnjẹ tó ní ata dáadáa. Mo nífẹ̀ẹ́, mo nífẹ̀ẹ́ sí oúnjẹ tó ní ata. Ìgbà míì tí kò bá sí ata nínú oúnjẹ mi, mi ò kì í fi bẹ́ẹ̀ jẹ oúnjẹ. Mo like oúnjẹ tó ní ata, àmọ́ kò kín ṣe ata lásán. Mo like oúnjẹ tó ní ẹran. Mo like, mo de like oúnjẹ tó ní ẹja pẹ̀lú ata. Mo máa like wọ́n fi sínú ọbẹ̀ mi. Ó máa jẹ́ kí inú mi máa dùn. Ó máa jẹ́ kí oúnjẹ dùn dáadáa. Ata ó dẹ̀ ní, ó dẹ̀ ní ìtumọ̀ fún ọpọlọ. Dókítà ní pé ó dá kí a máa jẹ ata, ó dá fún ọpọlọ wa àti ara wa. Ó dá, wọ́n dókítà ló ní pé kí n máa jẹ ẹran àti ẹja wí pé, àwọn kíní wọn dá fún ara mi. Wọ́n máa ń jẹ́ kí ara mi máa dáa.